Bẹ́ẹ̀ni, tí mo bá ṣiṣẹ́ fún ìgbà tó gùn tàbí tí mo bá ti jókòó sí ojú kan fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí mo bá dìde mo máa na gbogbo è gungun ara mi. Nítorí ìjókòó tí mo ti jókòó yẹn, ó ti jẹ́ kí ara mi ko dì papọ̀. Tí n bá dìde tí n bá na ara mi, ó máa ń jẹ́ kí ara mi túbalẹ̀ si.

Batiri fóònù mi kò kín pé tó fi má a ń já, nítorí batiri rẹ̀ ò fi bẹ́ẹ̀ dáa mọ́. Fóònù tí mò ń lò o jẹ́ fóònù tí mo gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi. Fóònù náà sì ti pé gidi gan, nítorí è ní batiri rẹ̀ kò fi dá bí i gbà kan mọ́. Nítorí e náà ni kò sì kí ń lo àsìkò púpọ̀ tí yóò fi kú.

Ìgbéyàwó tí mo kẹ́yìn ṣe rí, ó dùn ó lá rínrìn. Nítorí ìgbéyàwó tí mo kẹ́yìn ṣe rí ni ìgbéyàwó ẹ̀gbọ́n mi. Ní ìgbà ìgbéyàwó ẹ̀gbọ́n mi, inú mi dùn, ara mi sì ya gaga. Nítorí mo rí owó púpọ̀ gbà lọ́wọ́ àwọn àna mi. Mo jẹun, inú mi dùn. Àwọn èèyàn bọ̀wọ̀ fún mi nítorí mo jẹ́ àbúrò ẹni tí ń ṣe ìgbéyàwó. Ìgbéyàwó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti máa lọ, nítorí ó jẹ́ ọjọ́ ayẹyẹ tí inú àwọn èèyàn máa ń dùn, tí àwọn èèyàn sì máa ń bá gbogbo àwọn tí wọ́n jẹ́ ìdílé ẹni tó ń ṣe ìgbéyàwó máa ń bá wọn yo, wọ́n sì máa ń mú inú ara wọn dùn.

Ago meje aro ni mo n ma ji ni owuro, leyin ti mo ba si ji, ma for enu mi, ma gbadura si Olodunare, maa dana ti ma je ni aaro ojo yen, maa si we. Màá ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ní ilé náà. Bí tí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn. Òwúrọ̀ jẹ́ ìgbà tí mo fẹ́ràn jùlọ nítorí ó jẹ́ ìgbà tí ọpọ́lo mi máa ń wálẹ̀, tí mi ò kí ń ní nǹkan púpọ̀ tí mo fẹ́ rò, ti ini mi sì mo ń dùn nítorí mo ń lọ bí.

Rárá o, mi ò gun ọkọ̀ ojú omi rí, nítorí mo bẹ̀rù omi gidi gan. Mi ò fẹ́ràn kí mà lọ síbi tí omi púpọ̀ wà bí i odò. Mi ò fẹ́ràn rẹ̀ nítorí ẹrù omi máa ń bá mi. Ó máa ń dà bí i pé mà kó sínú omi náà àbí omi náà máa gbé mi lọ. Nítorí ẹ ni èmi ò fi wọ ọkọ ojú omi rí. Èmi ò ṣi rò pé mo lè wọ inú ọkọ̀ ojú omi rí nítorí ẹrù tó máa ń bá mi lórí omi. Mi ò sì le lúwẹ̀ẹ́. Mi ò mọ́ tó ṣe ń lúwẹ̀ẹ́. Nítorí ẹ náà ni mi ò lè wọ ọkọ̀ ojú omi.

Ní ìdí iṣẹ́ tí mo bá ṣe, náà ni mo ti máa ń rí owó tí mo máa fẹ́ ṣe ìpèsè àwọn ohun èlò mi. Lẹ́yìn oṣù tí bá ti parí, iṣẹ́ mi tán ni ọ̀gá ilé iṣẹ́ mi yóò fún mi ní owó iṣẹ́ tí mo ti ṣe fún gbogbo oṣù náà. Inú owó yìí náà ni mo ti máa ń ṣe àwọn ohun èlò tí mo rò pé ó pàtàkì nínú ilé. Tàbí owó tí àwọn òbí mi bá fún mi náà ni mo tó máa ń fi ṣe ìpèsè àwọn ohun èlò tí mo bá mọ̀ pé ó mo gbọdọ̀ ní nílé tàbí mo gbọdọ̀ ní lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wọ fìlà. Ní pàápàá jùlọ tí mi ò bá ṣe irun tàbí tí irun mi ti ò dá, mo máa fẹ́ràn kí n máa wọ fìlà sórí. Tàbí tí ijọ́ tí mo bá rí pé òorun jáde, òorun sì ran, ọmọ pupa sì ni mí, mi ò gbọdọ̀ máa wọ inú oorùn jù, mo máa ń wọ fìlà kó lè ba dáàbò bo ojú mi kí ojú mi má lọ jójó ju ara yòókù mi lọ.

Rárá o, èmi ò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀ nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jẹun nínú ọkọ̀, ó máa ń gbé mi léèébì ó sì máa ń da inú mi rú. Nítorí rẹ̀ ni èmi ò fi fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀. Èmi ò fẹ́ràn kí n máa jókòó ti ẹni tó bá ń jẹun nínú ọkọ̀ nítorí òórùn oúnjẹ yẹn ó máa ń ba gbogbo nǹkan ara mi jẹ́ ó sì máa ń jẹ́ kí n bì lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ẹ̀ ni èmi fi sọ pé mi ò kí ń jẹun nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo má ń kọ ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè àti àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa. Mo fẹ́ràn kí n máa kọ ìròyìn àti ìgbà tí mo ṣì ti wà ní ilé ẹ̀kọ́ kékeré ni mo ti máa ń kọ ìròyìn gbogbo ǹkan tó bá ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ wa tí mo sì máa ń sọ ní iwájú gbogbo àwọn ọmọ tí wọ́n sì máa gbọ̀. Àti ìgbà yẹn náà ni mo ṣì ti fẹ́ràn kí n máa kọ ìròyìn gidi gan ní ibi iṣẹ́ ni o tàbí ní ilé ẹ̀kọ́ ni. Mo fẹ́ràn kí n máa kọ ìròyìn, kì í sì máa ka.